Ṣé ó ti rí rí i ṣe ìrìnàjò lọ sí ìlú mìíràn jẹ́ nǹkan tí ó dára, ó dẹ̀ jẹ́ nǹkan tí mo ti ṣe rí, mo dẹ̀ máa ń ṣe ní ọ̀nà tí ó tọ́, àti ní ọ̀nà tí ó tún yẹ náà nítorí pé nǹkan tí ó dára tí ó dẹ̀ yẹ kí èèyàn kí ó máa ṣe, bí èèyàn tí wọ́n máa ṣe àwọn eléyìí náà.

Ṣé o mọ itumọ orukọ rẹ? Itemọ orukọ mi jẹ nnkan tose pataki. Mo de mọ ìtumọ ìbéèrè náà dé bi pe nǹkan ti o dara ti o de wa ti o de se koko ati- idi niyen ti mọ́ fi máa n ṣe awon nkan tí mo lero láti ṣe ná ní ona ti ò tọ́. Ati ni ona ti o si ye ni gbogbo igba simi.

Ṣé ó máa bá awọn eniyan ìṣọ́ro nínú ero igbesọkè? Ero igbesọkè jẹ́ ǹnkan tó se pataki. Mo de maa ba awọn eniyan soro nínú re nitori pe nǹkan tí ó dára tí inu mi de maa dun sí ni. Ọ̀ de maa ṣe eleyii ni di dara dára ni gbogbo igba naa.

Àwòrán ile, àwòrán ile jẹ́ nnkan to se pàtàkì sí ọ̀rẹ́ mi. Ní ọjọ́ ìnáwó ọ̀túnmọ̀ ọkọ àwọn, ìdámọ̀ṣẹ́ yìí ni a ń ṣọtọ́, àti ní àwọn Ṣírọ̀ síye. Níbi pé a ń tọ́ dáńtọ́ lẹ́yìn tí ìgbọ̀n ọmọ ṣe, gbogbo ẹni sì yọ ẹwà ṣíṣe, àrá ni gbogbo ìgbà.

Ẹbụn wo ni oo fẹ́ràn fún àwọn ènìyàn. Èbù tí mo fẹ́ràn fún àwọn ènìyàn ní ẹbún dáadáa. Ẹ̀níyàn bí i ẹbụn àti òní tó dára lopolopo. Ti mo dẹ màa lo fún orisirisi nkàn ná. Gẹ́gẹ́ bí ènìyàn, ní gbogbo ìgbà tí àyè rẹ̀ bá ti ṣíílẹ̀ fún mi láti ṣe eléyìí.

Nígbà wò ni o féràn fún àwọn nǹkan tí o sọ ní ibi iṣẹ́? Láti kọ́ ní ibi iṣẹ́ tó dára, mo dẹ̀ máa ń ṣe eléyìí ní gbogbo ìgbà. Ìyẹn bẹ́ẹ̀ ni nígbà tí àyè bá ṣílẹ̀ lẹ̀ tó dẹ̀ jẹ́ pé nnkan tó dára, tó lè jẹ́ pé kì í, tó dẹ̀ jẹ́ nǹkan tó dára rẹ̀, l tó dẹ̀ ṣe pàtàkì fún àwọn ènìyàn. Tí ó dẹ̀ dára láti màá ṣe ní gbogbo ìgbà gẹ́gẹ́ bí ènìyàn.

Eleyii jẹ nkan ti ṣẹ́gùn mi pè fún mi. Ebí ni ọmọ mi lè máa ṣeré ní ibù ibà. Àánú ìṣe àkànṣe mi lè má ṣe tán ní àná torí àwọn ọ̀tọ̀ náà kò ṣe láé fún wa àkànṣe síwájú àti láti dá sílẹ̀ fún wa àkànṣe má ṣe. Olè jí àkànṣe lọ́jà síwájú ẹni gidi gidi náà ṣẹ́bẹ̀.

Eléyìí jẹ́ nkan ti ọ̀dàra tí mo dẹ fẹ́ràn gẹ́gẹ̀ bí ènìyàn. Ọmọ aìdáyú fún mi máa ń mú ònà kọ́ ìjẹ́ ọmọ mi ní ọ̀nà tí ó tọ́, àti ní ọ̀nà tí ó yẹ. Mo de ma ri dájú pe mo ṣe eléyìí, ni à ní ọ̀nà tí ó yẹ kórí náà toripe o dára naa. Eléyìí jẹ́ nkan ti ọ̀ṣẹ́ pataki tí mo dẹ ní fẹsi gẹgẹ bí ènìyàn láti máa ṣe.

Ẹléyìí jẹ́ ǹkan tó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Mọ̀dẹ̀ ní ì ni ò ní àwòrán lára, ṣùgbọ́n kí ẹ̀yin òún ya àwòrán ṣára kí n ṣe ǹkan tí yóò bójúmọ́ kí n dẹ̀ ẹ́ ṣe ǹkan tí ó dára. Ìdí nìyan tí mi ò kí ń fẹ́ ní eléyìí, mọ̀dẹ̀ máa ṣe gbà àwọn ǹkan tí mo nílò láti ṣe náà. Ẹléyìí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn ní gbogbo ìgbà náà ṣe.

Ṣé o máa ń wọ ago ọwọ́? Ago ọwọ́ jẹ́ ǹkan tó ṣe pàtàkì mo dẹ̀ máa wọ eléyìí, gẹ́gẹ́ bí ènìyàn ni ọ̀nà tó tọ̀ á ti ní ọ̀nà tó yẹ torí kí ènìyàn máa wọ ago ọwọ́ jẹ́ ǹkan tí ó dára. Eléyìí wà ni wọ́n máa ń ṣe ẹlẹ́ṣọ̀ọ́ ń gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe ní gbogbo ìgbà náà mo dẹ̀ máa ri dájú pé mo se eléyìí dáradára ni.

Eléjè nkán tí ó ṣe patàkí à gégé bi fún mi gégé bi ènìyàn, mo dẹ̀ máa rí i dájú pé mo má ṣe eléyìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe yẹ. A nigba ti ayẹ rẹ bá ṣiṣẹ́ le fún mi láti ṣe ẹ̀ nítorí pé nkán ti dáa, tẹ́ dẹ̀ yẹ kí ènìyàn kí ó máa ṣe mi. Eléjè nkán tí dáa lọ́pọ̀lọpọ̀, mo ní máa ń fi pa ṣáá ní gbogbo ọ̀nà.

Eléyìí jẹ́ ǹkan tí mo dẹ nífẹ̀ sí gẹ́gẹ́ bí ènìyàn, mo dẹ má rí dájú pé mo ṣé gbogbo àwọn ǹkan tí mo nílò láti ṣe ní ọ̀nà ti o tọ́ àti ní ọ̀nà ti o yẹ láti rí i pé gbogbo àwọn nkàn tẹ̀ sí iwájú ní dáradára. Kí nǹkan máa wọ̀, dára pé mo need láti ṣe àwọn nkàn kan, mo dẹ má ri dájú pé mọ́ ṣe àwọn èléyìí nígbà tí ààye rẹ bá tó.

Ṣé ó máa ń lò òhùn ọ̀ṣọ́? Òhùn ọ̀ṣọ́ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Mọ̀ dẹ̀ máa ń wọ̀, "Ẹleyii ni gbogbo ìgbà ti á yè rẹ̀ bà ṣí ṣilẹ láti wò ó náà." Nítorí pé, "Ohùn èso jẹ́ nkàn tí ó dára, eléyìí jẹ́ ǹkan tó ṣe pàtàkì fún mi gege bí ènìyàn láti máa ṣe ní gbogbo ìgbà náà, mọ dẹ̀ máà nṣe ní dáadáa sí inú.

Ṣé o fẹ́ràn ojújù? Láti máa jọ wà lára àwọn nkan tí mọ́n fẹ́ràn o dé je n kan tí ọ dara ti pé èniyàn mọ́ ṣe o mọ̀ fún yàn nì ọkùn áti agbọ́ra àti láti mọ ìṣupayà ọkùn kan ná ni gbogbo. Ṣé lóyún jẹ́ nǹkan tí o dára sí ọkùnrin láti máa ṣe ní gbogbo ìgbà, tí àìní ẹran sì ṣe jẹ́ fún mi náà.

Kí ni ìmọ̀ titun tí o fẹ́ kọ́? Ìmọ̀ titun tí mo fẹ́ kọ́ gẹ́ge bí ènìyàn oun ni imo konpútà. Ìmọ̀ konpútà jẹ́ ìmọ̀ kan tí ó dára tí àwọn eniyan de ni fesi, àwọn eleyi ni imọ ti mo fẹ́ kọ́. Eleyii jẹ́ nǹkan tí o dára tí ó dè ṣe pataki fun mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo dè máa n rí daju pe mo máa n ṣe gbogbo awọ́n eleyii ní ọ̀nà tí ó fi taná.

Báwo ni ìgbéyàwó ìṣètò kẹ́yìn ṣe rí? Ìgbéyàwó ìṣètò tí mo kẹ́yìn jẹ́ ǹnkan tí ó dára láì jẹ́ ǹnkan tí mo fẹ́ràn lọ́. Éléyì wà ninu àwon nkan tó ṣe pátákí fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe, mo dé máa ń ṣe éléyì ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe yẹ náà ní gbogbo ìgbà.

Àkókò ọdún wo ni o fẹ́ràn jù? Àkókò ọdún tí mo fẹ́ràn jù gẹ́gẹ́ bí ènìyàn, ó jẹ́ àkókò kan tí ó ṣe pàtàkì. Mo de máa ń ṣe gbogbo awon nkan tí mo ní ìlò láti ṣe náà. Ó jẹ́ pé nǹkan ti odára láti ṣe ní ọ̀dún ijesu Ọ̀dún kan tó jẹ́ pé mo fẹ́ràn gidi gidi.

Mo maa n ri daju pe mo maa ṣe gbogbo awọn eléyìí gidigidi naa.

Kókó ẹ̀kọ́ wo ní ò fẹ́ràn jù ni ìgbà ewé? Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù ni ìgbà ewé ni ìgbà tí mo kọ́ bí a tí ń wẹ̀ eléyìí jẹ́ nǹkan tí ó dára tó dẹ̀ máa ń mú inú mi dùn náà. Mo dẹ̀ máa ń ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣì yẹ nítorí pé ó jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Tí ó dẹ̀ dára lọ́pọ̀lọpọ̀ kí ènìyàn kó máa ṣe.

Mo máa ń bẹ̀rù ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn. Láti máa bẹ̀re ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Odẹ wọ́n ni inú àwọn ǹkan tí mo fẹràn nà. Mo dẹ mà ń ri daju pé mo máa ń ṣe eléyìí ní gbogbo ọ̀nà tí ayẹyẹ bàṣe Ṣile fún mi láti ṣẹ́ nítorí pé ǹkan tí ó dára tí ó dẹ yẹ kí èèyàn kí i. Wọn máa ń ṣe ní gbogbo ìgbà na sì ni.

Ẹleyi jẹ́ ǹnkan tí ó dara lọ́pọ̀lọpọ̀ tí mo de nìfẹ́e sí ẹ gẹ́gẹ́ bí ènìyàn náà, mo de máa ri daju pe won maa ṣe eleyì ní dídara dídára sí i. Mo dà márẹ́ lákòókò. Mo ṣe tọ́jú ara mi ní ọ̀nà tó tọ́, kí ẹni ọnà tó yí yọ ṣì jẹ́ ǹkan kan tó yẹ ti rẹ̀ kí ẹ̀yin kí ìmúṣẹ nínú gbogbo àti kí ẹ bà ṣe ṣẹlẹ̀ ní gbogbo ìbá náà sẹ́yìn.

Ṣé ẹ fẹ́ máa rí àwòrán? Yiyà àwòrán jẹ́ nǹkan tí mo fẹ́ran gẹ́gẹ́ bí ẹ̀niyan àwọn onírọ̀rùn kan ti rí pẹ̀lú ọ̀dà kí sunmọ́ lára fún ìdámọ̀ràn ṣe. Eléyìí ni àánú gbogbo ìgbà nitóri nǹkan tí òdara lọ̀pọ̀lọpọ̀ ni, à o de je nǹkan tí mo fẹ́ran naa lati maa ṣe.

Òdò máa lọ nu, òdò máa gùn, àwọn òdò máa, ah, ẹlè yí jẹ́ nǹkan to ṣe pataki nìkan fún ọkẹ́, ẹ ga diẹ nìyẹn, mò dè máa sè dìe ni òpò igba náà, òyè ko wa ni nu awòn kò kàn tí mo fẹ́ran láti máa ṣe. Àwọn ọ̀rẹ́ jẹ́ nǹkan tí yóò fọdán kùnà, òdò máa dára pọ̀ máa ṣe. Àwọn ilé ẹni gidi gidi ṣe.

Ṣé o ní gíláàsì ìwọ̀n? Gíláàsì ìwọ̀n jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí ó dẹ dára lọ́pọ̀lọpọ̀. Eléyìí mo dà máa ń lò ní gbogbo ìgbà náà idi niyii ti o jẹ pe gbogbo awon ǹkan tí mo ṣe máa tẹ̀síwájú ní gidi gidí ó de wà nínú nkankan tí ó ti ṣe pàtàkì sí mi gẹgẹ bí ènìyàn láti máa ṣe.

Ọjọ́ ní ọ̀gbàlàgbà, ọ̀gbàlàgbà jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún mi bí eniyan Mo de nífẹ̀ẹ́ i eléyii náà nítorí pé ǹkan tí ó dára ni. Mo de máa ń ri daaju pe mo máa ń ṣe gbogbo awon nkannkan tí mo nílò láti ṣe ní ọ̀nà tó ọ̀tọ̀ àti ní ọ̀nà tí ó si ye na. Nítorí pé mo jẹ́ enikan tí ó dára, ti ó de pàtàkì fún mi.

Ẹlẹ́yi jẹ́ ǹkan tí ó dára gedegede ẹlẹ́yi de yi wa lára àwọn ǹkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn náà láti máa ṣe ẹrú àwọn ẹlẹ́ryi ní gbogbo ìgbà, ó jẹ́ ǹkan tí ó dára tí mo le ní ìfẹ́ ṣi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe gẹ́dẹ́gẹ́dẹ́ náà, ẹlẹ́yi jẹ́ ǹkan tí ó dára tí ó de ṣe pàtàkì sí mi náà ṣe.

Elè jé nǹkan tó dára tí ọ̀ de ṣe pàtàkì a fún mi gẹ́gẹ́ bí ẹniyàn ní gbogbo ìbátí? Àwọn ẹ̀ka araya bí àṣà jẹ́ nǹkan tó ṣe padà pé ọdọ̀ máa rí láìpẹ́ má ṣẹlẹ̀ ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó ṣi yẹ láti ṣe gbogbo nǹkan tó mọ́ni rọ̀ láì ṣèṣe kí wọ́n lè máa dúró lórí rẹ̀ ní ìgbà mìíràn.

Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ wo ni ò ń lò? Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí mo máa ń lò ni iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí mo máa ń rí ní orí òpó ayélujára. Ele yi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, ó dè jẹ́ nǹkan tí mo fẹ́ràn gidi gidi náà. Mo de màá ṣe elé yi ọ̀nà ti ó tọ́ àti ní ọ̀nà ti ó yẹ ní gbogbo ìgbà náà ṣe láti ni ọmọdé dé.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó kù? Oúnjẹ tó kù jẹ́ oúnjẹ kan tí ó ṣe pàtàkì tí ó dẹ̀ dára lọ́pọ̀lọpọ̀. Eléèyí wà nínú ǹkan tí mo fẹ́ràn láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn, mo dẹ̀ máa ń ṣe ní ọ̀nà tó tọ́, àti ní ọ̀nà tí o si yẹ náà tòrí pé nǹkan tí dáa tí ó ṣe yẹ kí ènìyàn kí ó máa ṣe ní gbogbo ìgbà tí àyèérẹ̀ bá a wà ní.

Ṣé o rí máa ń fọ́? O rí máa ń fọ́ mi nígbà mìí, àbí nígbà mìí tí mo bá ń ṣiṣẹ́ tó pọ̀, àbí nígbà tí mo bá ń ṣiṣẹ́ ju wákàtí lọ, òri ígbáyìí ni órí máa ń fọ́ mi. Eléyii jẹ́ okan tí yóò ṣe patski fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe ibùba náà, lò jẹ́ bi nǹkan tí ó dára, láti máa ṣe, à mo dẹ̀ máa lo oògùn náà.

Èleyi jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí mo dẹ fẹ́ràn náà gẹ́gẹ́ bí èyàn láti máa ṣe. Mo dẹ máa rí dájú pe mo mọ n ṣe èléyi ní ọ̀nà ti ó tọ́ àti ní ọ̀nà tó yẹ, nítorí pé ó jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe ni gbogbo igba tí ayẹ ẹ ba sí sílẹ̀ náà ṣe. Nítorí pé ó jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ láti máa sẹ, à gẹ́gẹ́ bí ènìyàn níi ìgbà gbogbo.

O se pataki si mi naa. Mo de maa n ri daju pe mo se eleyii ni ona to to ati ni ona to ye, lati ri daju pe awon nkan won, ti mo n se o te siwaju naa. Eleyii wa ninu awon nkankan ti o se pataki si mi, o de maa n mu inu mi dun naa, nitori pe ikan ti o dara ni, ti o de se koko, ti o de ye ki eniyan ko ma se ni.

Etí mi dẹ dára gidigidi. O jẹ ki n máa gbo àwọn nnkàn tí awọn eniyan sọ ni gbogbo igba, nítorí pé ó ṣe patakí. Àá, mo dẹ̀ mo n ṣe náà. Mo máa ń gbọ àwọn ọ̀rọ̀ tí àwọn ènìyàn sọ. Ní gidigidi náà, ìdí niyẹ ti mo fi sope ẹtí mi dára. Ó dẹ je nnkan ti o ṣe pàtàki sí mi náà.

Èyí ni ó jẹ́ ohun tí ó dára tí ó dà mí mọ́ láti máa ṣe gbogbo ìgbà náà, mo dà máa ṣe léè nígbà tí àsìkò rẹ̀ bá jọ sí láti ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe yẹ náà. Mo dà máa rí dájú pé má ṣe sọ ọ̀rọ̀ èéyìkí hàn, ṣe àkókò tí ìwé ó dára. Ó dà mí mọ̀ ní lára àkókò tí má ṣe pàṣẹ fún mi gẹ́gẹ́ bi ọrọ mọ̀ láti máa ṣe náà.

Bawọ ni, o ṣe máa ràn àwọn ènìyàn lọ́wọ́ láti ran awọn eniyan lọ́wọ́. Ó jẹ́ nǹkan to ṣe pàtàkì fún mi. Lẹ́máàṣe, gbogbo àwọn éleyii náà ní ona ti o tọ́ áti ní ona to ye láti dájú pé wọ́n wà ọkọ̀ tí wọ́n ṣètò síwájú. À tí ń fún wọn ní owó àbí nǹkan mi.

Ṣé ó mọ sí ẹ pé fídíò, e pé fídíò jẹun nkan tẹ́ẹ̀, o se pàtàkì, o dé je nkan tí o dara inú mímọ́ dun ṣin ni gbogbo ibù náà? A ò dé jẹ nkan tẹ́ẹ̀, mo máa re dáju pe mo ṣe ni gbogbo ibù nitori pé o jẹ kan tẹ́ẹ̀, ọ̀ dàra.

Nígbà wo ni o máa ra epo fún ọkọ̀ rẹ? Láti máa ra epo fún ọkọ̀ mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mo dẹ̀ máa ń ṣe eléyìí ní gbogbo ọ̀nà tí ààyè rẹ̀ bá wà náà. Nítorí pé nǹkan tí ó dáa tó dẹ̀ jẹ́ kí ènìyàn ki ó máa ṣe ni, ìdí nìyí tí mo fi máa ń ṣe gbogbo àwọn èléyìí ní gbogbo ìgbà tí ààyè rẹ̀ bá wà náà.

Ba wo ni bátìrì fóònù rẹ ṣe máa dúró. Bátìrì fóònù mi jẹ́ ǹkan tó ṣe pàtàkì. Ó dẹ máa ń dúró ní gbogbo ìgbà náà, nítorí mo máa lò ó fún àwọn iṣẹ́ tí ó pọ̀, àti láti ri dájú pé gbogbo àwọn nǹkan tí mo ń ṣe náà ń tẹ̀síwájú. Mo dẹ̀ máa ń jẹ́ kí ó dúró nítorí pé mo máa ń fi sínu gidi gidi. Eléyìí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn.

Eléyìí jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀, mo dè jẹ́ ènìyàn tí ó máa ń sáré. Kí ènìyàn ó máa sáré jẹ́ nǹkan tí ó dára, idí ni yii tí mo fi máa ń ṣe eléyìí, ènìyàn tó gbọ́ ó wà nínú àwọn nǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe. Álìjú wà nínú àwọn nǹkan tí ó ṣe pàtàkì náà, eléyìí jẹ́ nǹkan tí ó dára tó yẹ́ kí ènìyàn kí ó má ṣe náà ṣi.

Éléyì je nkan ti o dára lọ̀pọ̀lọpọ̀ fùn mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo dẹ̀ máa ń na ara mi nígbà mìí tí ayẹrẹ bá yọ sílẹ̀. Láti na ara ni í jẹ́ ǹkan tó dára tí ènìyàn ó máa ń ṣe. Ìdí nìyẹn tí mo fi máa ń ṣe gbogbo àwọn èléyi ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó ṣi ye láti rí dá ju pé gbogbo àwọn ǹkan tí mò ń ṣe ń tẹ̀síwájú ni gidigidi sí i.

Eléyìí wà nínú àwọn ǹkan tí mo mọ̀ máa mu inú mi dùn ní gbogbo ìgbà náà ṣi, nítorí wípé ǹkan tí ọ̀da àti ọ̀ de màá n mu inu mi dùn ni, orin tí mo fẹ́ràn de ní ọ̀rin emi, ọ̀rin emi jẹ́ orin kan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí èèyàn, mo dẹ̀ máa ṣe lé yi ní gbogbo ìgbà tí ayẹ̀ rẹ̀ bá wá sílẹ̀ náà, elé jẹ́ ǹkan tí ọ̀dára ti mo de nifẹ́ ṣi náà ṣi.

Eleyi ìwa ninu awon nkan kan ti mo feran láti maa se nitori pe o je nkan ti se Pataki tí mo dẹ̀ nife sí gẹ́gẹ́ bí ènìyàn Ni gbogbo ìgbà ìdí nìyẹn tí mo máa ń rí dájú pé mo máa ń ṣe awon eleyi ní ọ̀nà tí ó to, àti ní ọ̀nà tí o si yẹ gẹ́gẹ́ bí ènìyàn láti fi rí àwọn eleyìí náà. Mo dẹ̀ máa ń fi plan pamọ́ sí orí cloud mi nítorí pé òun kan ti o dára tí ènìyàn máa ń ṣe ni.

Eléyìí wà nínú àwọn ohun kan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn, mo dẹ̀ má ṣe wọn ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó ti yẹ náà nítorí pé ó jẹ́ nǹkan tó dára lọ́pọ̀lọpọ̀. Mo dẹ̀ má n rí dájú pé mo ra ṣẹ́yànpọ̀ láwọn oníbàárà jẹ́ ǹkan tó dára tí ó lè máa mú ọgbọ́n wá, mo dẹ̀ má n múra sílẹ̀ dáradára láti fi mú ọgbìn mi ju ẹṣin àwọn ǹkan tó dára náà ṣe.

Eleyi jẹ́ ǹkan tí ó dára tí ó lè ṣe pàtàkì náà, tí ó de yẹ kí ènìyàn kí ó máa ṣe. Mo dẹ̀ máa ń ṣẹ eleyi pẹ̀lú ọgbọ́n ìmọ̀ àti òye náà ṣe. Àwon owo àfikún jẹ́ ǹkan tí mo dẹ̀ máa ń fún àwọn òṣìṣẹ́ nígbà tí wọ́n bá ṣiṣẹ́. Ìgbiyanju àwọn mi lè máa fún wọn ní ohun wàfikún, ó yẹ kó jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ láti máa ṣe.

Ẹ̀lẹ́yi je nǹkan tí ó dára tí ó dè ṣe pataki láti fún ọ̀un náà ni mo má n ṣe ní gbogbo ìgbà. Ode je pe nkan ti odara lopolopo, ti ode maa n mu inu mii dun àpo ibò ara mi nígbà tí mo bá sùn ní alẹ́ náà sílẹ̀.

Eléyi de wà nínú awon nkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn kí mo máa ṣe ayé ní ọ̀nà tó ti o àti ní ọ̀nà tí ó sì yen naa tori pe eleyi wà nínú àwọn nǹkankan tí mo fẹ́ran gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe ni gbogbo ìgbà tí ayẹ rẹ bá wà náà ṣe. Ó de jẹ́ ǹkan tí òdara mo de máa ń fi oríṣiríṣi ǹkan sí àpò ọwọ́ mi náà sí bee.

Èso wo ni o fẹ́ràn jeju? Èso tí mo fẹ́ràn jeju ni èso àjàra ti a mọ ṣi ápù. Èso yìí jẹ́ èso kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo dẹ̀ fẹ́ràn. Eléyìí je nǹkan tí ó dára gidigidi tí mo dẹ̀ nífẹ̀ẹ́ ṣi, mo dẹ̀ fẹ́ràn eléyìí dáadáa, nítorí pé ó jẹ́ nǹkan tí ó ṣe pataki fún mi gegẹ bí ènìyàn.

Oṣù wo ni a bí o? Osu tí a bá mí ní ní oṣù march, oṣù march jẹ́ oṣù tí ó dá lọ́pọ̀lọpọ̀ tí o de se pàtákí símí oṣù yìí wà ninu àwọ̀ǹ tí mo fẹ́ràn ẹ gẹ́gẹ́ bí ènìyàn náà mo de máa rí dáju pẹ́. Mo maa n se gbogbo àwọ̀ǹ nkan tí mọ̀ lẹ́rò láti ṣe ní ọ̀nà tió tọ́ àti ní ọ̀nà tí ó ṣi yé fun gbogbo igba naa gidi gidi.

Ṣé o ti rín pẹ̀lú ọkọ̀ ojú irin? Elèyii jẹ́ nǹkan tó ṣe patlákì tí ó dè jẹ́ nǹkan tí mo fẹ́ràn náà. À ó dè wà lára ǹkan tí ó ṣe patáki si mi à ní gbogbo ìgbà. À ó wà lára àwọn ǹkan tí mo fẹ́ràn à ní gbogbo ìgbà láti máa ṣe náà. À.

Eléyìí jẹ́ nǹkan tó dára tí mo dẹ̀ ní ìfẹ́ ṣí gẹ́gẹ́ bí ènìyàn náà mo dẹ̀ máa ń rí dájú pé mó máa ń ṣẹ éléyì ní gbogbo ìgbà. Eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mo dẹ̀ máa ń di ọja bọ̀ nígbà tí mo bá wà nínú ọkọ̀ bóyá, nígbà tí mo bá rí àwọn nǹkan kan tí mo ní ìfẹ́ ṣe, a mo màa ń rí dájú pé mo máa ra àwọn eléyìí. Ó dè jẹ́ nǹkan ti óda, tó dé yẹ́ kí ènìyàn kí ó máa ṣe.

Eléyìí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí èèyàn tí mo dẹ̀ ní ìfẹ́ sí láti máa ṣe náà. Ìdí nìyẹn tí mo fi máa ń rí ìdájú pé mo máa ṣe gbogbo àwọn eléyìí ní àwọn ọ̀pọ̀ ìgbà tí àyè yẹn bá ṣí sílẹ̀ fún mi náà sí. Àwọn eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, àmọ́ lọ́jọ́ jẹ́ owó eléyìí tí mo fẹ́ràn ní yàrá mi ni àmúlétutù. Àmúlétutù yìí jẹ́ nǹkan dáadáa lọ́pọ̀lọpọ̀.

Àwọn agbógun tí ó ṣe pàtàkì sí ń tẹmo mọ́ bí a ṣe máa ń ṣe ìyàrá ti ọ̀tọ̀ àti ìyàrá ti ó ṣe é dáradára náà. Ẹni tí ó jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì mọ́ jẹ́ máa ṣe ìdájọ́ àwọn ọjà náà, ìyàrá ti fẹ́lẹ́ ọ̀tọ̀ náà, ìdòtí ǹkan tí ó dára tí ó le ṣe pàtàkì láti máa ṣe lẹ́bẹ́ èèyàn oní ìbáwí wọni.

Eléyìí wà lára àwọn nǹkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn náà. Mo dẹ̀ máa ń ṣe eléyìí nínú gbogbo ọ̀nà. Ìrẹ́ bàásí sílẹ̀ fún mi ti yẹ kí ǹkan tó dára tó yẹ kí ènìyàn kí máa ṣe nígbà gbogbo ni. Mo dẹ̀ jẹ́ ènìyàn tí ó máa rà ẹ̀rọ ayagbìyasà nígbà tí ayẹ̀ rẹ bàsí sílẹ̀ ni mo máa rà àwọn eléyìí torí pé ó jẹ́ ǹkan tí ó dára.

Eléyìí wà lára àwọn nǹkan tí o ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ń ṣe é ní gbogbo ìgbà náà ìdí nìyẹn tí mo fi máa ń ṣe àwọn eléyìí nítorí pé ó jẹ́ nǹkan tí ó tún ṣe pàtàkì lóun sì. Eléyìí dẹ́ jẹ nǹkan tí ó ṣe pàtàkì mo dẹ̀ máa ń gé irun mí ní ìgbà tí ààye rẹ bá sí sílẹ̀ fún mí láti ṣe, iru àwọn eléyìí nítorí pé ó wà ní àwọn ọ̀tọ̀ọ̀tọ̀ tí dára tí ó ṣe pàtàkì.

Ṣé o máa ń pa ohun ẹṣọ sára? Àwọn ọ̀ṣọ́ jẹ́ àwọn ǹkan kan tí ó ṣe pàtàkì tí mo si fẹ́ràn gẹgẹ bí ènìyàn mi ò lè máa ń pa rẹ̀ lé ìṣúra ní gbogbo ààyè tí mo bá ní ààyè láti ṣe. Ní ìjẹ́rìí kò wà nínú àwọn ǹkan kan tí mo fẹ́ ràn láti máa ṣe rẹ dídùn nínú gbogbo ìgbà náà. Ó dẹ́ jè tí ó ṣe pàtàkì sí mi gègè bí ènìyàn lla tí máa ṣe.

Nígbà wo ni o máa ń fọ aṣọ? Láti máa fọ aṣọ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, àdùn máa ń ṣe ní ìparí ọ̀ṣẹ̀, nítorí pé ìgbà wọ̀nyí ni mo máa rí ààyè láti ṣe gbogbo àwọn nǹkan bí eléyìí. Ó dọ̀wọ̀ nínú àwọn kọ̀kọ̀rọ̀ tí èmi ti mo lè fẹ́ràn gan an pé ìyá mi máa ń ṣe lóṣù tó ń bọ̀. Àdùn máa ń ṣe lé gbogbo àwọn nǹkan tí ìyá mi bá ṣe sílẹ̀.

O se pataki funmi gege bi eniyan, mo de maa ri daju pe mo se eleyi ni ona tio to ati ni ona ti ye lati ri daju pe gbogbo awon nkam ti mo n se lohun lo te siwaju o de n lo deede.

Mo ní gíláàsì ooo, gíláàsì jẹ́ gíláàsì kan tí mo máa ń lò. Gíláàsì yìí dẹ́ jé gíláàsì kan tí ó ṣe pàtàkì náà, mo dè máa ń lò ní oríṣiríṣi ọ̀nà. À nígbà tí mo bá bá lọ sí òde àbí láti rí àwọn nǹkan gẹrígẹrí náà nígbà gbogbo. Eléyìí dé jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi, gẹ́gẹ́ bí ènìyàn ní gbogbo ìbà náà, a gẹ́dẹ́gẹ́dẹ́

Ṣé o máa kọ ìròyìn níbi iṣẹ́? Láti máa kọ ìròyìn níbi iṣẹ́ jẹ́ ǹkan tó ṣe pàtàkì, èyí jẹ́ ǹkan tí ó dára náà mo dẹ máa ń ṣe. Gbé ìyè ọ̀nà tó tọ́, tọ́ ọkùnrin ní ọ̀nà tí ó yẹ, kí ìwà nínú àwọn kọ̀ọ̀kan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti mú àwọn ènìyàn gbàgbé. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn máa ń fẹ́ran láti ṣe.

Báwo ni o ṣe máa ń gba owo awon eniyan? Eleyii jẹ nkan ti o se pàtàkì fún mi gẹ́gẹ́ bi eniyan mo dẹ̀ máa ṣe èléyìí ní ọ̀nà ti o tọ àti ní ọ̀nà ti o yẹ láti ri dájú pé gbogbo nǹkan tí màá ṣe ó tẹ̀síwájú ní gidigidi. Eleyii wa nínú àwọn nǹkan tí ó ma wùn mí ní gbogbo ìgbà láti máa ṣe náà. Mo dẹ̀ máa nri dájú pe mo maa n se ni ọtí tó ni gbogbo ìgbà.

Eléyi jẹ nkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn, mo dà máa ń ṣe gbogbo àwọn eleyi ní ọ̀nà tó ọ̀tọ̀ àti ní ọ̀nà tí ó ṣe yẹ láti rí daju gbogbo ǹkan tẹ̀síwájú ní déédéé àti ní àlàáfíà náà, ìdí nìyí tí mo máa ń ṣe gbogbo àwọn nkankan tí mo ní lo lati ṣe ní ọ̀nà tó ọ̀tọ̀ àti ní ọ̀nà tí ó ṣi yẹ náà. Eléyi de jẹ́ ǹkan tí ó dára. Ó wà nínu àwon nkan tí mo máa ń mu, mo dà máa ń mu àwọn èrò lè ra.

Bawo ni eeyan ṣe máa ń gba iyin láti máa gba iyìn jẹ́ ǹkan tí ó dára, ó dà jẹ́ ǹkan tí ẹ ṣe pàtàkì mo dẹ̀ máa ṣe eleyi náà ní ona ti ótọ́ àti ní ona ti ò yẹ́. Láti ri dáju pé gbogbo ǹkan tí mọ n ṣe ń tẹ̀síwájú ìdí níyen tí mo fi nífẹ̀ẹ́ sí awon ẹre, a dà jẹ́ ǹkan tí o dara lopọ̀lọ̀pọ̀ láti máa ṣe náà.

Ṣé o fẹ́ran sófììsì ọkọ̀? Eleyi je nǹkan tí ò dara o de wà nínú awọn nnkan ti mo fẹ́ran láti máa ṣe ná, mo dẹ̀ máa n ṣe eléyi ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Èleeyí jẹ́ ǹkan tí ó ṣe pataki fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo dẹ̀ máa ń ri dájú pé mo ṣe gbogbo rẹ̀ ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe yẹ kí n bá wò ó ná.

Báwo ni a ṣe máa yanjú àwọn àṣòro ara bíi àṣà? Ara bíi àṣà wà ní àwọn nkan tó ṣe pàtàkì, mo ní máa yanjú wọn ní ọ̀la tí ó dára. Èyí lè jẹ́ nǹkan tó ṣe pàtàkì sí mi gegebi ènìyàn, mo de maa n rí daju pé mo má gbogbo awọn nǹkan ọmọ tó mọ́ ní ìró láti ṣe ní àrà ọ̀tọ̀ àti ní àrà tó yẹ láti dájú pé gbogbo àwọn nǹkan máa tẹ̀síwájú ní déédéé sí naa ni ìgbà gbogbo.

Kí ni oúnjẹ tí o fẹ́ràn jù? Oúnjẹ tí mo fẹ́ràn jù ni, aà, oúnjẹ àkàrà. Àwọ̀n ọ̀unje àkàrà wọ́nyii jẹ oúnjẹ kan tí wón dára lọ́pọ̀lọ́pọ̀ tí mo rí nítorí pé eleyii jẹ́ ǹkan tí o sẹ̀ pataki si mi gebe bi si eníyan tí inu mi dẹ̀ máa n dún sí, ní òorekoorẹ náà mo dẹ̀ máa rí láìpẹ́ mo maan ṣe gbogbo awon ǹkan tí mo lerò láti ṣe náà sí.

Ṣé wọn ní ètò láti fẹ iṣẹ́ rẹ̀ sí omiràn, eleyi de jẹ́ ǹkan tí ó dára tí ó dè ṣẹ pàtàkì sí èmi náà, mo de ma n ri daju pe, ó máa ṣẹ eleyii na ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ láti ri daju pe àwọn ǹkan tí mo n se gẹ́gẹ́ bí ènìyàn o te siwàjuù, ó dè jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún gẹ́gẹ́ bí ènìyàn náà.

Eleyii je nkan ti o dara lopolopo ti mo de ni ife si gege bi eniyan lati ma se ni ona toto ati ni ona to si ye na nitori pe nkan ti o daara ti o de ye ki eniyan ki o ma se na sini. Eleyii jẹ́ nǹkan tí ọ̀darà lọ́pọ̀lọpo ti o de wun mi gẹ́gẹ́ bí ènìyàn, mo de wope o je nǹkan tí ó ṣe pataki simi láti máa ṣe ní gbogbo ìgbà.

Ṣé o ti lé ẹnìkan kúrò ní ìṣerí làti lé ẹnìkan kúrò ní iṣẹ́ jẹ́ ǹkan tí mo tí ì ṣe rí eléyìí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, à gẹgẹbi ènìyàn láti máa ṣe sugbon modẹ máa ṣe ǹkan kan tí màá nílò láti ṣe náà todẹ̀ jẹ́ ǹkan tí oma mun inu mi dun gẹ́gẹ́ bí ènìyàn.

Ilé wà lára àwọn ǹkan kan tó ṣe pàtàkì sí mi lẹ́gbẹ́ bí ènìyàn náà tó máa ń ṣe wọ́n ní ọ̀nà tó ọ́tọ́ àti ní ọ̀nà tí ó ṣe ìyèdu gbogbo ìwà náà ní dáadáa àti ó lè jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi náà. A mọ̀ dáadáa ṣe mọ̀ tátọ́ ọ̀rẹ́ ní ìparí ọ̀sẹ̀ ẹni tó pé ìgbà réèyì ni ìgbà tí ayọ̀ máa ń wà fún mi láti ṣeré àwọn ilé.

Eleyi jẹ́ ǹkan ti ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe mọ̀ dẹ́ máa ṣe ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe yẹ náà. Láti rí dájú pé gbogbo ǹkan wà ní dédé àti gbogbo ǹkan tí o bá wùn mí láti ṣe náà o wà ní àrà wọ̀to ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà àti ní ìgbà tí ó ṣe yẹ fún mi láti ṣe irú àwọn nǹkan tí mo nílò láti ṣe náà síbẹ̀.

Eleyi jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún mi gege bi ènìyàn, mọ́ de máa ń ṣe eléyi ní ọ̀na tí ó tọ́ àti ní ọ̀na tí ó yẹ láti ri daju pe gbogbo àwọn ǹkan tí mo ń ṣe ó tẹ̀síwájú. Éleyi jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo de máa ń ṣe náà. À ọ̀de jẹ́ ǹkan tí ó dára nígbà gbogbo náà ìdí niyen tí mo fi máa ń ṣe àwọn eléyi ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ dáradára sí.

Ṣé wà máa ń ṣe eré ìdánì? Eré ìdánì jẹ́ ǹkan ti ó ṣe pàtàkì, ó de wà nínú àwọn nǹkan tí wọ́n fẹ́ràn náà. Wọ́n dẹ̀ máa ń ṣe eléyìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí óò ṣi yẹ, gẹ́gẹ́ bí i ohunkóhun kan tí ó dàra idi niyen tí mo fi máa ń ṣe. Àwọn eléyìí náà ti ó dẹ̀ jẹ́ ǹkan ti o ṣe bà n ìsinmi gẹ́gẹ́ bí ènìyàn lati máa ṣe ní gbogbo ọ̀nà tí ẹ̀yan bá wá sílẹ̀.

Ṣé o fẹ́ràn pín oúnjẹ rẹ? Láti pín oúnjẹ mi jẹ́ ǹkan tó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Mọ dé máa ń ṣe iléyi náà ní gbogbo ọ̀nà tí ayé rẹ Yorùbá ṣi sílẹ̀ fún mi láti ṣe torí pé ǹkan tí ó dára ni ìdí nìyẹn tí mo fẹ́ máa ń ṣe àwọn ilé yìí. Ti ó dé ṣe pàtàkì gidi gidi, láti máa ṣe ní gbogbo ọ̀nà náà ṣibẹ si.

Kí ni ìlànà ìpolówó rẹ? Ìlànà ìpolówó mi jẹ́ nǹkan ti ó ṣe pàtàkì fun mi gẹ́gẹ́ bí ènìyàn. Àdààmú àṣẹ lé è náà ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí o ye nitoripe ǹkan tí ó dára tí ó de yẹ kí ènìyàn kí ó máa ṣe. Ìdí nìyi tí mo fi máa rí dájú pé mo máa ṣe gbogbo àwọn èyí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe yẹ àti láti dára pẹ̀lú àwọn ǹkan tí mo máa ṣe gẹ́gẹ́ bí èèyàn tó ti ìṣòwò ajé náà.

Se oo ní nọ́mbà orílẹ̀. Nọ́mbà orílẹ̀ jẹ́ nọ́mbà kan ti. Ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo dè fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn. Ó dè wà nínú àwọn nǹkan kan tí ó ṣe pàtàkì sí mi náà. Mo dè ma rí dájú pé mo ṣe gbogbo àwọn nǹkan tí mo nílò láti ṣe ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ láti rí i dájú pé mo tẹ̀síwájú gẹ́gẹ́ bí mo ti fẹ́ kí wọ́n rí ní gbogbo ìgbà náà.

Ṣé o ti lọ sí odò rí? Ó lè jẹ́ ǹkan tó ṣe pàtàkì, ó lè jẹ́ ǹkan tí mo fẹ́ràn náà mo de máa ṣe ní ọ̀nà tí ó tán àti ní ọ̀nà tí ó ṣe yẹ. Ilé wa ni ọ̀nà kan tí mo fẹ́ràn láti máa ṣe nítorí pé ǹkan tí ó daa tí ó lè wù mí láti máa ṣe gẹ́gẹ́ bí èdè ń jẹ́ ti.

Ṣé o màá n kọ ǹnkan lórí íńtánẹ́ẹ̀tì? Látí màá kọ ǹnkan lórí íńtánẹ́ẹ̀tì jẹ́ nǹkan tí ó dára, modẹ máa n ṣe eléyìí náà. Eléyi wa ninu àwọn ǹkankan tí o ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí eeyan láti mọ̀ ṣe, idi nìyẹn tí mo fi maa n rí daju pé àmáa ṣe ele ni ọ̀nà tí ó tó àti ní ọ̀nà tí ó yẹ. Gẹdegede ọ̀ de jẹ́ nkan ti o ṣe pàtàkì náà.

Ṣé ọlá yóò pa Ẹfọlá nígbà tí ó bá mọ̀ mímọ̀? Ó jẹ́ nǹkan tí ó dára tí ó dè ṣe pàtàkì náà. Ó lè jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó de mamú inu mi dun, òún idí níyẹn tí mo fẹ́ máa ṣe. Ṣẹ̀, tori ó jẹ́ nǹkan tí ó dára láti máa ṣe ní gbogbo ìgbà náà.

Ìgbà mélòó ni ọmọ á fọwọ́ lójoojúmọ́? Láti máa fọwọ́ lójoojúmọ́ jẹ́ nǹkan tí ó dára, modẹ máa ń ṣe èlé yìí ní oríṣiríṣi ọ̀ràn náà, nitoripe o wà nínú àwọn kọ̀ọ̀kan tí yóò ṣe pàtàkì fún gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe idi niyẹn tí mo fẹ máa ṣe eléyìí. Modẹ márídájú pé ó máa ṣí ní ọ̀ràn tó tó àti ní ọ̀nà tí ó dá yẹ.

Se oti funi ni ẹjẹ ri? Ẹje jẹ nnkan to se pataki gan lati fun èèyàn ni ẹjẹ ri, nnkan tio dara tio dẹ maa n mu inu mi dun ni gbogbo igba naani, oyẹ ki n ma se eleyi ni ona ti o tọ ati ní ọ̀nà tí ó ṣi yẹ, à ni gbogbo ọ̀nà tí aaye ẹ bá ṣi ṣilẹ̀ fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti ṣe irú àwọn ìwà bẹẹ náà.

Ṣé o máa ń mu ògùn lójojúmọ́ láti máa mu ògùn lójojúmọ́ wẹ̀, àwọn nǹkan kan tí mi ò kí n ṣe gẹ́gẹ́ bí ènìyàn, mo dẹ̀ máa rí dájú pé mo ṣe gbogbo àwọn nǹkan kan tí mo lè rí láàyè ṣe ní ònà tí ó tọ̀ àti ní ọ̀nà tó yẹ náà, nítorí pé èléyìí wà ní àwọn àwọn nkan kan tí ò ṣe pàtàkì fún mí gẹ́gẹ́ bí ènìyàn láti má ṣe, bí ènìyàn tó má ṣe, àwọn èléyìí náà si.

Eléyìí jẹ́ nǹkan tí ó ṣe patakì, nǹkan àwọn kankan tíì mọ̀ fẹ́ràn náà gẹ́gẹ́ bí ènìyàn. Mo dẹ̀ máa n rí i dájú pé mo máa ṣe eléyìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ ní tóri pé nǹkan tí ó dára tọ́ dè yẹ kí a máa ṣe ni. Àá, mo dẹ̀ máa ṣe eléyìí náà ní gbogbo ìgbà tí ó yẹ, bá sì ṣìkẹ́ fún mi láti ṣe é.

Eleyi jẹ́ ǹkan tó dára tó ìfẹsẹ̀. O de jẹ́ ǹkan tó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe. Náà mọ̀, de ma ri daju pe mo máa ń ṣẹ elẹ̀yìí ní ọ̀nà ti ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ. Nítorí pé eleyi wà nínú ǹkan tí mo fẹ́ràn idi niyen to je wipe, gbogbo àwọn eleyi ma máa ń ṣe ẹ́ bí ó ṣe dára sí.

Eleyii jẹ́ nǹkan tó ṣe pàtàkì sí mi naa mo de màá n ṣe eleyií ní gbogbo ọ̀na. Tí aye re bá ṣi ṣilẹ́, nítorí pé nǹkan tó ṣe pàtàkì tí ó dè wu mi láti máa ṣe. Idi niyii tí mo ṣe máa rí dájú pé mo màá n ṣe àwọn eleyiiyìí, o je nǹkan tí ń dàra, tí ó lè mu nu mi dùn náà, nítorí pé nǹkan tí o dara ni, mo dè máa n rí dájú pé àwọn máa tọ́jú wọn gan.

Ṣé ọ ti ẹ̀tọ́ ààbò kọ̀m̀pútà mi jẹ́ nǹkan tí ó dára. Mo dẹ̀ ní ẹ̀tọ́ ààbò kọ̀m̀pútà tí ó péye tí mo dẹ̀ máa ń lò ní oríṣiríṣi ọ̀nà láti ṣe ààbò tí ó péye nínú kọ̀m̀pútà mi náà. Eléyìí wa nínú àwọn ǹkan tí mo fẹ́ràn ní gẹ́gẹ́ bí ènìyàn, mo dẹ̀ máa ń rí dájú pé mo ṣe gbogbo àwọn nǹkan tí mo nílò láti ṣe náà ní ọ̀nà tí ó tọ́.

Nígbà wo ni o kẹ́yìn sunkún? Ìgbà tí mo kẹ́yìn sunkún ni ìgbà tí mò wà nílé ẹ̀kọ́ gírámà, ìgbà yì jẹ́ ìgbà kan tó mú inú mi dùn nítorí pé mò kọ́ ẹ̀kọ́ tí ó yèkooro láti ọ̀dọ̀ àwọn olùkọ́, à ọ̀dẹ jẹ́ n kan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn nígbà tí mo bá ń rántí wọn ní ìgbàgbogbo náà ṣe mi.

Kí ni adùn tí ó fẹ́ràn nínú ice cream? Adùn tí mo fẹ́ràn nínú ice cream ni vanilla. Vanilla jẹ́ ǹkan tó dára, ẹlẹ́yìí jẹ́ ǹkan tó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Mode ma n ṣe eléyi náa ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ, nítorí pé ǹkan tí o maa n mú nú mí dun ni gbogbo ìgbà àti ó dewa nínú àwọn ǹkan tí mo fẹ́ràn. A gẹ́gẹ́ bí ènìyàn na.

Àwọn wo ni ó fẹ́ràn ju? Àwọn tí mo fẹ́ràn ju ni àwọn pupa. Omo pupá jẹ́ àwọn nkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó lè ṣe pàtàkì fún mi náà. O de wà ninu awon ǹkan tí o maa n mu inu mi dùn, mo de máa ń ṣe eleyi ní ọ̀nà ti ó tọ́ àti ní ọ̀nà tí o si ye tori pe oje nkan tí ò dára ti ó de ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn.

Ṣé o ń máa mu ohun mímu pirotiini? Ohun mímu pirotiini jẹ́ ohun mímu kan tí oṣe pàtàkì, mo dẹ̀ máa ń mu àwọn eléyìí ní gbámì láti fi iṣe ìṣípayá ọkàn mi nígbà tí àyè e bá yọ fún mi. Rárá, nígbà tí mo lọ sí òde, mo màá mu eléyìí náà síi.

"Eleyii wa ninu awon nkàn tí mo fẹ́ràn rẹ̀ gẹ́gẹ́ bí ènìyàn, mò dẹ́ máa ṣe wọ́n ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ náà síbẹ̀. Mọ dẹ̀ ní ìgbàgbọ́ nínú ìgbàgbọ́ àwọn atọwọ́lọ́wọ́, ní jẹ pé àwọn ìgbàgbọ́ ijó ìgbàgbọ́ kan ti ń dára, tí mo dẹ̀ nífẹ̀ẹ́ sí gẹ́ gẹ́ bí ènìyàn ní gbogbo ìgbà tí ayẹyẹ ẹgbẹ́ àṣẹ sílé náà lọ sí máa ṣíwọ́ àwọn ilé yìí síbẹ̀ sí mi.”

Ṣé o ti gun alùpùpù rí, alùpùpù jẹ́ ǹkan kan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn. Mo dẹ̀ máa ń gun eléyìí ní oríṣiríṣi ọ̀nà náà. Nítoripé ó wà nínú àwọn ǹkan tí ó ṣe pàtàkì sí mi láwùjọ bí ènìyàn eléyìí dẹ̀ jẹ́ ǹkan tí ó dára. Òde máa ń rí dájú pé mo máa ṣe awọ́n eléyìí ní gbogbo ọ̀nà tí ààye ẹ̀ bá ṣí sílẹ̀ fún mi láti ṣe.

Ẹléyi jẹ́ nǹkan tó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Àwọn ẹlẹ́yi nà ìfẹ̀họ́ntí àwọn ẹlẹ́wọ̀n tí ó dára nìyẹn tí olùdámọ̀ máa ń dún sí orúkọ rẹ̀ nígbà tí ẹ̀ka ìyè wà ṣẹ̀ rẹ̀ náà lè máa rí i lájú kí wọ́n ṣe gbogbo nǹkan tí wọ́n nílò láti ṣe. Ní ọ̀nà tió to, ati ní ọ̀ràn tó ṣe yọ náà, ẹ lé jẹ́ nǹkan tí olùdámọ̀ máa ń ṣe.

Ìgbà, ìgbà mélòó ni o máa ń jẹ́, ìgbà ọjọ́ ṣé máa ń jẹ́ wákàtí méjì lọ́wọ́ mi nítorí pé ìgbà mìíràn ní ọ́fíìsì mi, a lè láti ṣe oríṣiríṣi àwọn iṣẹ tí ọba tó wà nílẹ̀ náà fún mi láti ṣe. Eléyìí dẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn lati máa ṣe oun gbogbo ígbà náà, mo dárí daju pé mo ma ṣẹ eléyìí.

Oṣù wo nínú ọdún ni o fẹ́ràn jù? Oṣù tí mo fẹ́ràn jù nínú ọdún ò n ni, oṣù February ni ọ̀ṣun, jẹ́ oṣù kan tó dára lọ́pọ̀lọpọ̀ tí mo dàní fẹ sí rọ̀rọ̀ ẹgbẹ́ ènìyàn. Ó jẹ́ oṣù tí ó máa ń mú nù mi dún, tí mo dẹ̀ máa ń ṣe oríṣiríṣi iṣẹ́ àti ó dára náàṣọ̀n.

Kí ni ìrántí ìgbà ọmọdé rẹ tí o ráńtí? Ìrántí igba omode mi tí mo ráńtí gẹ́gẹ́ bí ènìyàn, o jẹ́ ǹkan tó ṣe pàtàkì fún mi náà, o dọ̀ jẹ́ ǹkan tó dára, eleyi wà nínú àwọn ǹkan tí mo fẹ́ràn, ti mo dẹ̀ máa ṣe wọ́n ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ ní ìgba gbogbo náà ṣi.

Eléyìí dẹ jẹ́ nǹkan tó ṣẹ pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo dẹ̀ máa ń ṣe eléyìí ní gbogbo ìgbà náà sì, àní nígbà tí mo bá fẹ́ ra nǹkan, mo fẹ́ràn láti máa lọ sí ọjà. Ọjà jẹ́ ibi tó jẹ pé ó tó bí, tí wọ́n ti ń ta àwọn oríṣiríṣi nǹkan. Ní bí i báyi, mo dẹ̀ fẹ́ràn láti máa lọ nígbà gbogbo náà tó dára. Ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì sí mi na gẹ́gẹ́ bí ènìyàn.

Ṣé o máa ń ṣe àtúnlo nǹkan? Láti máa ṣe àtúnlo nǹkan jẹ́ nǹkan tí ó dára, ó lè jẹ́ nǹkan tí mo fẹ́ràn náà. Mo dẹ̀ má rí dájú wípé mo máa ṣe eléyìí ní gbogbo ọ̀nà tí a yàrá bá wá sílẹ̀. Ó lé wà náà nǹkan kan tí mo fẹ́ràn ní gbogbo ìgbà nítorí pé nǹkan tí ó dára tí ó le yẹ kí ẹ̀yàn kí ó máa ṣe ní ìgbà gbogbo ni.

Elẹ́ jẹ́ nǹkan tó dára lọ́pọ̀lọpọ̀, mo dà máa ń gba àwọn email àwùlò náà. Nígbà tí mo bá gba àwọn ẹlẹ́yìn, mo máa ń dá ẹkún gbó wọn kúrò ní orí fóònù mi náà kí ó bá máa ṣe ìjàmbá àṣẹ orí fóònù mi gidigidi. Elẹ́ jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ fún mi gẹ́gẹ́ bí èèyàn láti máa ṣe ní gbogbo ìgbà náà.

Mo mọ bí a ti ń wẹ̀. Bí a ti ń wẹ̀ wà lára àwọn ǹkan tí mo kọ́ nígbà tí mo wà ní ìgbà èwe. Òje jẹ́ ǹkan tó ṣe pàtàkì sí mi naa gẹ́gẹ́ bí ènìyàn, mo jẹ máa ń ṣe eléyìí ní oríṣiríṣi ọ̀nà. Elèyi jẹ́ ǹkan tó dára ti ó jè ṣe pàtàkì ti ó lè yẹ kí ènìyàn kí ó máa ṣe náà nítorí pé ǹkan tí ó dára ti ó jè ṣe pàtàkì láti máa ṣe ni.

Ọlọ́ jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ fún ènìyàn naa. Àwọn tí mo le fẹ́ rán láti máa ba àwọn ọ̀rẹ́ mi. Àwọn ọ̀rẹ́ mi wón yii jẹ́ ọ̀rẹ́ kan tí ó ṣe pàtàkì gẹ́dẹ́ gẹ́dẹ́ tí ó dẹran mi ní gbogbo ìgbà náà. Ẹ̀kọ́ àgbọ́, àwọn èèyàn ọ̀rẹ́ kan tí ṣe pàtàkì fún mi dáadáa. Ìdí nìyẹn tí mo fi máa ń ṣe àwọn ẹ́le ni gbogbo ònà tí ayé bá wá.

Ṣé o mọ̀ bi a ti ń pẹja? Bí a ti ń pẹja jẹ́ ǹnkan tí o se pàtàkì, o de jẹ́ nǹkan tí mo fẹ́ràn náà. Mo de máa n rí daju pé mo máa ń ṣe elẹ̀yì ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣi ye a eleyi de je ǹkan tí mo kọ́ nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ àh grammar nígbà mìíràn tí ó dára.

Ṣé mo màá ń lo ẹ̀rọ ìyàwóran? Ẹ̀rọ ìyàwóran jẹ́ ẹ̀rọ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo dẹ̀ fẹ́ràn tí mo dẹ̀ máa ń lo eléyìí. Nígbà tí ayọ̀ bá ṣiṣẹ́ láti fún mi gẹ́gẹ́ bí ènìyàn àbá nígbà tí wàyé bá wàyé, wàháà. Òye mi máa ń gùn. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ń gbàǹkọ tí màá sọ ní gẹ́rẹ́ gẹ́rẹ́.

Ọjọ́ wo nínú ọ̀ṣẹ̀ ni ò fẹ́ràn jù? Ọjọ́ tí mo fẹ́ràn jù nínú ọ̀ṣẹ̀ jẹ́ ọjọ́ kan tí ó dáa, ọjọ́ ìsinmi ni ọjọ́ tí mo fẹ́ràn jù. Ó de jẹ́ ǹkan tí ó ṣe pataki fún mi gẹ́gẹ́ bí ènìyàn náà. Mode máa rí dájú pé ó máa ṣẹ eléyi ní ọ̀nà ti o tọ́ àti ní ọ̀nà tí ó ṣe yẹ ní gbogbo ìgbà náà ṣi.

Eleyi jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ náà gidigidi. Mo dẹ̀ ní káàdì iṣẹ́, àwọn káàdì iṣẹ́ mi, mo máa ń lò oríṣìíríṣìí ọ̀nà láti ríi dájú pé, à, mo ṣe àdúrà mi ní pàtàkì nígbà tí mo bá lọ sí ibiṣẹ́ àbí nígbà tí mo bá fẹ́ ṣe àwọn nǹkan mìíràn tí ó tó ju pàtàkì ìsinmi gẹ́gẹ́ bí ǹlá tí wọ́n ṣe.

Asa ni be ma n se ati ebi mi man se je asa kan ti nípẹ̀ẹ́ náà, ọ̀rẹ̀ máa dára púpọ̀, má ṣe ni oná ti o to ati ní a nọ̀tẹ̀ èyí tó pé nǹkan tí ó dára tọ̀, ó lè máa hàn mí ní gbogbo ìgbà náà sì rìn, ó lè jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì náà láti má ṣe, ó lè jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀.

Ìbá, ṣé o máa ń ka ìwé? Ìwé jẹ́ nǹkan ti ó dára, ó dẹ wa nínú àwọn nǹkan tí mo fẹ́ràn mo dẹ ma n ka àwọn eléyìí náà ni ọná tí ó pọ̀ gidigidi nítorí pé nǹkan tí ó ṣe pàtàkì láti máa ka ìwé. Ó dẹ jẹ nǹkan tó dára, Eleyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì gidigidi náà.

Ò lé wà nínú àwọn ǹkan wọ̀ tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn náà ṣe, a, mo dẹ̀ máa rí dájú pé, a, kí wọ́n má ṣe àwọn ǹkan kan tí wọ́n máa ṣe, mo dẹ̀ máa ń gbọ́ àwọn ọ̀rọ̀ nígbàtí mo bá wà nínú ọkọ̀, ẹlẹ́ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti má ṣe ní gbogbo ìgbà tí aaye rẹ bá wà náà, ẹlẹ́yi de jẹ́ ǹkan tí ó dára sí mi.

Àṣẹ. Àwọn ọjọ́ ọ̀pá ayẹyẹ ọjọ́ àrà tí mò ń wá, jọ́ ọ̀pá ayẹyẹ ọjọ́ àrà kan tó ṣọ́pàlátaki yìí lálákòókò. Mo maa n like ki mò ṣe gbogbo awon nǹkan tí mò ń nílò láti ṣe. Mo dẹ máa n ri dáju pé gbògbo awon nǹkan tí mò ń ṣe náà ó jẹ́ nǹkan tí ó máa tẹ̀síwájú sí mi nígbà. Eléyìí jẹ́ nnkan tí o dara lọ́pọ̀lọ́pọ̀ tó de maa n múnú mi dùn ní gidigidi sí i.

Eleyi jẹ ǹkan tí ó ṣe pàtàkì gidigidi fún mi nì mo dẹ̀ ma n ri dájú pé, à, mo máa ṣe ìpàdé lórí fóònù nígbà mìíràn ti aye rẹ bá yọ sílẹ̀. Nítorí pé láti ṣe ìpàdé lórí fóònù jẹ́ ǹkan tí ó dára, Ni a láìsí ànì àní tàbí jẹ́ tàbí ariwo. Idi ni yen tí máa fi máa ṣe àwọn eleyìí ní orí fóònù?

Eléyìí wà nínú àwọn nǹkan tí mo fẹ́ tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn mo dẹ máa ń ṣe wọ́n ní àkókọ̀ tó tọ́ àti àkókọ̀ tí ó ṣi yẹ ní ìgbà gbogbo náà sì agbẹ́ jáde níbi iṣẹ́ wà nínú àwọn nǹkan tí mo fẹ́ràn láti máa ń ṣe. Mo dẹ máa ń ṣe eleyii ní gbogbo ọ̀nà a tí ààyè bá yọ sílẹ̀ láti ri daju pe gbogbo àwọn nkan nkan tí mò ń ṣe tẹ́ṣìwájú ṣi. Eléwé jẹ́ nǹkan tí ó dára.

Nígbà wo ni ò keyin pàdé àwọn ọ̀rẹ́ rẹ láti pàdé àwọn ọ̀rẹ́ mi je nkan tó ṣe pàtàkì? Mo de maa n ṣẹ́ eleyi na ní ọ̀na ti o tọ̀ áti ni ona toye tori pe nkan tí o dára, tí ó de ma mu inu midun ní idi niyen ti mofi maa n ri daju pe jù ní bí mo ti mọ̀ ọ́n láti láìpẹ́. Mo máa ṣe wò wò fún ọ lẹ́yìn. Ó dà wá nínu àwọn nkankan tí mo fẹ́ràn gege bí ènìyàn náà.

Egbe ẹ́rẹ́ ìdárayá wo ní ọ̀fẹ́ràn. Egbe ìdárayá tí mo fẹ́ràn jẹ egbe ìdárayá tí ó ṣe pàtàkì, tí mo dẹ̀ nífẹ̀ẹ́ sí gẹ́gẹ́ bí ènìyàn, à, eleyìí wà lára wọn. Ọ̀pọ̀ tí mo fẹ́ràn náà, à, wọ́n dẹ̀ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún mi. À, ìdí nìyẹn tí inú mi máa fi ń dùn ní gbogbo ìgbà, àgbẹ̀bí ènìyàn.

Ṣé ẹyin máa ń fọ́o? Ẹyin máa ń fọ́ mi gẹ́gẹ́ bí èèyàn ńígbà míì. Nígbà tí mo bá ṣiṣẹ́ dé wákàtí mi, àbí nígbà tí mo bá ṣe àwọn iṣẹ́ mìí tí ó pọ̀, ìgbà yìí ni ẹyin máa fọ́ mìí, ó dẹ̀ wà ní ara àwọn ǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ẹniyan náà ní ìgbà gbogbo láti máa ṣe.

Elé yii jẹ́ nkan tí ó dára, dára tí yóò dẹ̀ máa ràn mí ní gbogbo ìgbà náà. À gẹ́gẹ́ bí ènìyàn, ní gbogbo ìgbà tí aye bá ṣe sílẹ̀ fún mi láti ṣe ẹ̀. Ilé ìjọsìn jẹ́ ibi kan tí mo fẹ́ràn, mo dẹ̀ mọ́ ìdájú pé mo máa ń lọ sí ilé ìjọsìn láti lọ gbàdúrà àti láti lọ ṣe oríṣiríṣi àwọn nǹkan kan ní ibẹ̀ náà.

Eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fun mi gege bi ènìyàn mo de màá ṣe eléyìí ní oríṣiríṣi ọ̀nà àti ní gbogbo ìgbà tí àyè bá ṣi ṣilè láti ṣe ẹlẹ́yìí náà. Eléyìí jẹ́ nǹkan tí ó dára tí ẹlemọ̀ ń mú nínú ìjìyà náà. Èyí ni yii tí won màá ṣe àwọn eléyìí ní gbogbo ọ̀nà toí pe ọ̀nà nan tí yóò ṣe pàtàkì fún mi láti máa ṣe.

Báwo ni ìwà àṣọwó rẹ ṣeré? Ìwà àṣọwó mi, ó jẹ́ ǹkan tó ṣe pàtàkì, ó dè jẹ́ ǹkan tó dára mọ́, ó dára láti kómo má ṣe lé ìrírí, ó dára, ó dára si. Ni tori pé e lé wà ní nu, awon nkankan ti o má mú nu mi dun ń gba to mo ba se won, mo de ma ri da ju pé má ṣe gbogbo àwọn eleyi náà ni ona ti o.

Eléyìí jẹ́ ǹkàn tí ọ́ dára tí ó dẹ̀ ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo dẹ̀ máa ń ṣe gbogbo àwọn ǹkan tí mo nílò láti ṣẹ̀ ní gbogbo àrin ọ̀sẹ̀. Ẹlẹ́jẹ̀ ń kàn tí mú ọ́ dára. Mo dẹ̀ máa darí pé mo máa fọ́ ẹyin ní ìgbà méjì lójojúmọ́, ìyẹn ní àárọ̀ àti ní alẹ́. Eléyìí jẹ́ ǹkàn tí ó ṣe pàtàkì gidi gidi náà.

Igba melo ni a maa ń fó ọrọ òòrùn mọ? Elẹ́yìí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn mo de maa n A máa ṣe èléyìí ní ọ̀nà tó tọ́, ní ọ̀nà tó yẹ, torí pé ó wà lára ǹkan tí yóò bojumọ̀ tó dẹ̀ yẹ kí ènìyàn kí í. Ọ̀nà àṣẹ náà lè jẹ́ ǹkan tó dára lopolopo kó tó dẹ́kun ọ̀nà mìdáṣẹ́ rẹ̀.

Ṣé o máa ń lo ero ìdákẹ́jẹ́? Eleyii je nkan ti o se pataki fun mi gege bi eniyan, mo de maa n ri daju pe mo maa nlo eleyi ni ona ti o to ati ni ona ti o si ye na, ati pe owa ninu awon nkankan to maa n wu mi ni gbogbo igba lati maa lo. Òdí nìyẹn tí mo máa ń pè pé mo máa ń ṣe gbogbo àwọn ilé yìí ní ìgbà tí àyà ẹ̀gbẹ́ wà lásìkò.

Ìgbà mélòó ni o máa ṣàyẹ̀wò email rẹ láti má ṣàyẹ̀wò email jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, ó dẹ jẹ́ nǹkan tí ọ̀daràn náà dè maa rí dájú pé mo máa ṣe é eleyii ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ ní tóri pé àárín ilé wa ninu awon nǹkan tí ó ṣe pàtàkì to dẹ̀ yẹ kí ènìyàn kí wọ́n má ṣe.

Oúnjẹ wo ni ọmọ bí a ti ń sè dáadáa? Oúnjẹ kan tí mo mọ̀ bí a ti ń sè dáadáa ni ìrẹsì. Eléyìí de jẹ́ nǹkan tó ṣe pataki sinmi gẹ́gẹ́ bí i ènìyàn tó kúmọ ilé yìí dáradára. Mo dẹ máa ń sè é ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ láti dájú pé gbogbo àwọn ọkùnrin tí mo mọ̀ ṣe nǹkan tẹ̀síwájú. Eléyi wà nínú àwọn nǹkan tí mo fẹ́ràn náà, mo dẹ máa ń sè gbogbo rẹ̀ dáradára.

Nígbà wo ni mo máa ń fàá? Nígbà tí mo bá wà nínú ilé ni mo máa ń fàá. Ìgba ti ń bá nílò láti ṣe àwọn nǹkan kan náà tìlẹ̀ mó tó ṣe eré náà o je nǹkan tó dára. Tọ́ de ṣe pataki funmi gẹ́gẹ́ bí èniyan láti máa ṣe náà. Ìdí nìyí tí mo fi máa ń ri daju pé mo màá ṣe àwọn eré yìí ni dídára, dídára síbẹ̀ sì rìn. O jẹ́ ǹkan tó dára náà.

Ẹ̀fọ́ tí mo de fẹ́ran je ju ní ẹ̀fọ́ tẹ̀tẹ̀. Ẹ̀fọ́ tẹ̀tẹ̀ jẹ́ ẹ̀fọ́ kan tí ó ṣe pataki fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo demáa ń jẹ léyì ni oríṣiríṣi ọ̀nà na láti se isipaya kan àti àwọn ǹkan kan tí yóò tún ṣe kọ̀là fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe. Eleyi jẹ́ ǹkan tí odara lọ́pọ̀lọpọ̀ tí mo de nife sí gẹ́gẹ́ bí ènìyàn.

Lẹ́yìn jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi. Àgẹ́gẹ́ bí ènìyàn, láti ní ìkórìíra sí àwọn oúnjẹ kan. Rárá, óunjẹ́ jẹ́ nkan tó ṣe pàtàkì. Mo ní ìkórìíra oúnjẹ kan kan gẹ́gẹ́ bí ènìyàn. Rárá, ó dà wọ̀ nínú àwọn nǹkan tí mo máa ń rí dájú pé mi ò ṣe nígbà gbogbo náà. Lẹ́yìn jẹ́ nǹkan tí ó dára gidi gan sé.

Èléyìí jẹ́ nkan tó ṣe pàtàkì náà, àwọn èdè tí mo de fẹ́ kọ́ ni èdè Spanish. Àwọn èdè Spanish wọ́n jẹ́ èdè country, bó ti ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn, mo lè máa ń ṣe àwọn lé ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yọ ní àwọn ètò kọ̀ wà nínú àwọn ìfọkàntán. Mo fẹ́ràn láti máa ń ṣe gbogbo ìgbà tí ayọ̀ bá yọ sílẹ̀ láti ṣe gẹ́gẹ́ bí ènìyàn náà.

Báwo ni aṣọ má a ṣe tó ówe iṣẹ́ ẹ́, ówe iṣẹ́ jẹ́ ohun tó ṣe pàtàkì. Ó dẹ̀ wà nínú rẹ̀ kí ọmọ fẹ́ràn á, àti àwọn nǹkan tí ọmọ fẹ́ràn láti máa ṣe. Ò dẹ̀ máa ṣe àwọn eléyìí yí ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe é yí ń dúró pé nǹkan tí ó dára ni, à ti ó lè ṣe pàtàkì fún gẹ́gẹ́ bí ènìyàn.

Ṣé o mọ bí a ti ń gbin kẹ̀kẹ́? Bí a ti ń gbin kẹ̀kẹ́ wà nínú àwọn nǹkan tí mọfẹ́ran dẹ̀ mọ bí a ti ń ṣe ilé yìí dáradára. À ní gbogbo ìgbà, mo máa gùn kẹ̀kẹ́. À mo lè kọ́ ilé nígbà tí mo wà nílé ẹkọ Gírámà náà. Ilé wà lára àwọn nǹkan tí o ṣe pàtàkì fún mi láti mọ ṣe gẹ́gẹ́ bí ènìyàn. Mo dẹ̀ ní ìfẹ́ sí gidi gidi.

Eleyii jẹ́ nǹkan tó dára tí ó lè ṣe pataki sí mi náà, mo dẹ̀ máa ń ṣe é ní gbogbo ìgbà. Ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ. Ní gbogbo ìgbà náà sibẹ̀ sí, mo dẹ̀ fẹ́ràn láti wà ní òru nígbà mìíràn pẹ̀lú nígbà tí, à tí o bá sí ina tàbí nígbà tí mo bá fẹ́ sùn. Nígbà mìíràn mo máa fẹ́ràn láti máa wà ní òru, ó dẹ̀ jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀

Ẹ̀lẹ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣẹ, mo dẹ̀ máa ń dájú pé mo máa ṣe léyìí ní ìgbà gbogbo ní ọ̀nà tí ó tọ̀nà gẹ́gẹ́ bí ènìyàn láti ṣe. Àwọn láti máa ṣe yoga jẹ́ nǹkan tí ó dára, mo dẹ̀ máa ń ṣe lẹ́yìn ní ọ̀nà tí o tọ́ àti ní ọ̀nà tó o yẹ ní nítorí yoga wà lára ǹkan tí ó dára tí ó ṣe pàtàkì tí ó dẹ̀ yẹ kí ènìyàn kí ó máa ṣe ní gbogbo ìgbà náà.

Ẹ̀dẹ̀ jẹ́ nkan tó dára tí ó lè ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn ná, àmọ̀ dé máa rí i dájú pé ohun tí mò ń gbà dára tó, dòkú máa tó mi láti fi ṣe gbogbo àwọn ǹkan kan tí mò ń rò láti ṣe náà. Ẹ̀leyi de wa nínú àwọn ǹkan kan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe nú gbogbo ìgbà tí aye ẹ bá wà sílẹ̀, à láti ṣe gege bi ènìyàn nígbà gbogbo.

Bawo ni ó ṣe má ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Ajoyọo ọjọ́ ìbí mi wà nínu awon nkan tí mo fẹ́ràn láti máa ṣe, mo dẹ̀ máa ṣe ilé ní ọ̀nà tó tọ́ àti mọ́ ọ̀nà tí o yẹ náà. Ilé jẹ́ nǹkan tó ṣe pàtàkì tó dẹ̀ wun mi ní gbogbo ìgbà náà, ni tori pe nǹkan tó dára tó dẹ̀ yẹ kí ènìyàn kí ó máa ṣẹ ní ìgbà gbogbo tí ayẹ e bá wà, yo Sílẹ̀ láti ṣe.

Bawo ni a ṣe máa n làákò pẹlú áwọn ẹbí? Le jẹ́ ǹkan tó ṣe pàtàkì láti mọ̀dọpọ̀ fẹ́rẹ́ gẹ́gẹ́ bí ènìyàn, mọ̀dọ̀ mọ́ rí i dájú pé ìwà máa ń ṣẹlẹ̀ ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe yàn án, di pẹ̀lú wà nínú àwọn kánkan tí a ṣe pàtàkì kódà ẹni tí ènìyàn kì í fún un máa ṣe ní ìgbà gbogbo tí ayẹyẹ bá wà ṣẹlẹ̀ láti ṣe bá àwọn eelé náà.

Ẹlẹ́yi wa lára nkan tó yóò ṣe pàtàkì fún mi, gẹ́gẹ́ bí ènìyàn, mo dẹ̀ máa ṣe eleyìí nígbà mí. To ba de sele mo man lo ogbon imo àti òye ṣi láti ri daju pe mo se gbogbo awon nkan ti mo nilo lati se ni ona toto ati ni ona to ye ni gbogbo ti ṣe ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ ni gbogbo igba mi mo de we nigba mi ti o ba je nkan to se pataki.

Eleyi wa lara awon nkankan tí ó ṣe pataki si mi náà gẹ́gẹ́ bí èèyàn mo de maa ri daju pe mọ́ àṣẹ eleyi ní ọ̀nà tó tọ́, àti ní ọ̀nà tó yẹ nítorí pé nǹkan tí ó ṣe padà ti ó de yẹ kí èèyàn kíyè ọmọ àṣẹ ní gbogbo ìgbà tí ayẹre bá ṣi sile. Àwọn ọ̀nà ṣe é. Ó de jẹ́ nǹkan tó dára gididigi mo de fẹ́ràn láti máa wọ fìlà ní gbogbo ọ̀nà ṣibesíbẹ̀.

Ẹlẹ́yìí wàlára awon nkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí èèyàn mọ dè màá ri dáju pé mo ṣe gbogbo awon nkan, tí mo lèrọ̀ láti ṣe àná ní oná tió tọ́ àti ní àná tó yẹn nítorí pé nǹkan tí ó ṣe pàtàkì tó dára, tó dè yé kí eniyan ki ọ mọ sẹ́ ni, ìdí niyẹn tí mọ́ fi máa n ṣe àwọn ẹlẹ́yìí ní oná tió dè dára náà àwọn ẹrí gbogbo sọ̀kọ̀ jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa lu ní gbogbo ọ̀nà náà.

Ṣé ó máa ń fi tùràrí? Tùràrí jẹ́ bkan tí ó ṣe pàtàkì. Wọ́n dẹ̀ jẹ́ ǹkan tó dára náà, mo dẹ̀ máa ń rí dájú wípé mo máa ń ṣẹ gbogbo àwọn eléyìí ní ọ̀nà tó tọ́, àti ní ọ̀nà tó yẹ. Mo fẹ́ràn láti máa fín tùràrí nínú ilé, à nítorí pé a máa jẹ́ kín inú ilé wa dáradára. Wọ́n dẹ̀ máa dín àwọn gbogbo oko àyíká náà sì bẹ́ẹ̀.

Ṣé ó mọ̀ sówà díẹ̀ mọ̀ alábasẹ́jọpọ̀? Àwọn eléi jẹ unkan tó ṣe pataki mode ma n sawadi díẹ̀ àwọn ọ̀rẹ́ inú ọ̀dọ̀ ẹtọ́ nìkan tí ó lè rí níyàn ti ọ̀nà fún ọ̀ṣẹ́ ẹgbẹ́ àwọn ọ̀rẹ́ yìí. Wọn fìlà wípé àwọn alábasẹ́jọpọ̀ ní ìwà ọ̀dọ̀ àti láti mọyììrò ọgbọ́n tí wọ́n ní náà.

Ìgboro mélòó ni o máa lò? Ìrọra tí mo máa lò ni ìrọra méje. Ìrọra ni mo máa lò. Nígbà tí mo bá fẹ́ sùn, àwọn ọ̀dà jìnà inú, àti ó dára lọ́pọ̀lọpọ̀, àti mo le fẹ́ náà gidigidi sí i, kí n wá le wá nínú, àti ó dára fun mi gegebi èèyàn sì mo le mọ̀ ọ́n dára, kí wọ́n má ṣe tọrẹ nínú gbogbo ìgbà náà sì.

Ṣé ó máa ń jẹ oúnjẹ pẹ̀lú àwọn oníbàárà? Oúnjẹ pẹ̀lú àwọn oníbàárà jẹ́ nkan tí ó ṣe pàtàkì, ó lè jẹ́ ǹkan tí o dara náà mo de maa n ri daju pe mo máa n ṣe gbogbo àwọn eléyìí. Eléyìí wà nínú àwọn nnkan kokan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn, mo dẹ̀ máa ń ṣe gbogbo ẹ̀ ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tó yẹ ní tori pé ǹkan tí a ó ṣe pàtàkì nì.

Ṣé ó máa ń tọ̀ọ̀n-kíni lórí fóònù rẹ̀ láti tọ̀ọ̀n-kíni lórí fóònù bí àǹtí Dùdú máa ń ṣe? Eléyìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe ìrònú. Eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí ó lè máa wà ní láti máa ṣe ní gbogbo ìgbà. Nítorí pé nǹkan tí ó dá, tí ó lè yọ kí ènìyàn gé, ó máa ṣe ó din ènìyàn tí màá ṣe ọ̀nà eléyìí.

Ṣe o mọ awọn ọrọ ologbon nile? Awọn ọrọ ologbon ti mọ ni jẹ nkan ti o pọ diẹ ti o ṣe pataki. Elewa naa papo ti mọ feran gege bi eniyan mo de mari daju pe mo maa ṣe wọn ni ọna ti o tọ ati ni ọna to yẹ lati rii pe a gbogbo awọn nkan tẹsiwaju ni didara didara ti o de jẹ nkan ti o ṣe pataki lati mọ ṣe naa ṣi bẹẹ.

Kí ni àwọn ohun èlò tó ṣe pàtàkì jù níbi iṣẹ́ rẹ, àwọn ohun èlò tó ṣe pàtàkì jù níbi iṣẹ́ mi jẹ́ ǹkan tó ṣe pàtàkì, ó de jẹ́ ǹkan tí mo fẹ́ mọ̀lẹ́ wọn a ṣe àwọn eré ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ, nítorí pé ǹkan tí ó dára pẹ̀lú èwe mi láti máa ṣe ní gbogbo ìgbà tí a yẹ àbáṣẹ́ sílẹ̀ ni mọ̀lẹ́ wọn rí láìpẹ́, mo máa ṣe eré ní gbogbo ìgbà náà si.

Ṣé o féràn rin oke? Láti máa rin oke jẹ́ ǹkan tí ó ṣe pataki. O de jẹ́ ǹkan tí mo féràn naa, mo dẹ̀ máa n ri daju pe mo máa n se eleyii ni gbogbo ọ̀nà náà nitori pé eleyii jẹ́ ǹkan tí ó ṣe pataki. Idi niyẹn tí mo fi máa n ṣe eleyii. Mo dẹ̀ máa n ṣe ní ọ̀nà tí ó tọ́, ati ní ọ̀nà tí ó ṣi yẹ, nítorí pé ǹkan tó ṣe pataki ni.

Àkókò wọ̀ ní ò fi iṣẹ́ rẹ̀ sí, iṣẹ́ mi jẹ́ nǹkan tó ṣe pàtàkì, mo dè fi ṣe àkókò tó dára. À nígbà tí mo bá rẹ̀ láti ṣe ohun àwọn nǹkan tí mo ní lérò láti ṣe náà, ẹlẹyi jẹ́ ǹkan tó ṣe pàtàkì, èyí ńi dẹ́dẹ̀ àgo merin sí ago méjọ àárọ̀ sì dédé àgọ mẹ́rin irole lọ fiṣẹ́ mi sí, jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó lẹ́rọ fún ìlera? Àmọ́ oúnjẹ tó lẹ́ro fún ìlera jẹ́ oúnjẹ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tó dára láti máa jẹ ní gbogbo ìgbà náà. Elèyi jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe mo de maa n ri dáju pe mo n máa ṣe elèyi ní ọ̀nà tó tọ́ àti ní ona láti dára ikọ́. Ǹkan tí mo ń ṣe tẹsiwaju ni gidigidi sí inú ọ̀sìn.

Eléyìí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe mọ̀ dẹ̀ máa dáyá yẹ kó máa ṣe wọ́n ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ gidigidi. Ìmọ̀dẹ́ máa ń ṣe eré ìdárayá. Eré rárá tí mo fẹ́ràn jù ní eré orí ìtàgé, ìyanrìn, orí fíìmù. Fíìmù ààyè jẹ́ ǹkan tí óda lọ́pọ̀lọpọ̀ tí ìmọ̀dẹ́ fẹ́ràn. Eléyìí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún mi náà.

Eléyii jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn ní gbogbo ìgbà. Mo de máa ń ṣe eléyii ní ọ̀nà tí ó tọ̀ nàa sì. Eré ìdárayá, mo de jẹ́ eǹikan tó yára. Mo de máa ń ṣe ìdárayá ní gbogbo ọ̀nà ọ̀nà. Nítorí pé kí ènìyàn máa ṣe ìdárayá wà nínú ǹkan tí ó dára tí ó lè ṣe pàtàkì. Mo de rí pé kò máa ń ṣe eléyii ní ọ̀nà tí ó tọ̀ àti ní ọ̀nà tí ó sì yàn ẹni ní gbogbo ìgbà náà sì.

Ẹlẹ́yìí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn ní gbogbo ìgbà náà. Mo de máa ń rí dájú pé mo máa ń wo àwọn ètò tẹlifíṣàn wọ̀nyí ní ọ̀na tọ̀ tọ̀ àti ní ọ̀nà tó yẹ. Nítorí pé ǹkan tí ò dàra ti o dẹ́ ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn ní gbogbo ìgbà náà sì ni. Òde jẹ́ ǹkan tí ò dàra, elryií jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn náà.

Eléyìí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn, nitóri pé ǹkan tí ó dára ni. Aà, mo dẹ̀ máa rí dájú pé nígbà mìíràn, mo máa ṣiṣẹ́ bí i wákàtí mẹ́fà sí méje lójoojúmọ́. Eléyìí dẹ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì ti ó dẹ yẹ kí ènìyàn kí ó máa ṣe naa, mo dẹ̀ máa ṣe eléyìí láti rí dájú pé gbogbo awọn ǹkan tí mo ṣe o tẹ̀ ṣíwáájú ní gidi gidi.

Ìru ẹ̀tì i gbọ̀ wọ́ ni o máa ń lò. Ẹ̀tì i gbọ̀ tí mo máa ń lò ni ẹ̀tì i gbọ̀ tí àwọn Samsung ti wọ́n ṣe ṣẹ́ jáde. Eleyi jẹ́ ẹ̀tì i gbọ̀ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀, tí mo de máa ń lò fún oríṣiríṣi nǹkan náà láti ri dájú pé nǹkan tẹ̀síwájú. Wọ́n dè wà ní ọ̀tún náà. Àwọn ẹ̀tì i gbọ̀ yẹn jẹ́ ẹ̀tì i gbọ̀ kan tí ó dára tí mo de nífẹ̀ẹ́ sí. O dẹ̀ máa jẹ́ kí ń gbó àwọn nǹkan tí èèyàn ń sọ náà.

Mo dẹ̀ ní ẹranko ọ̀sìn, ẹranko ọ̀sìn tí mo ní ní ajá, ajá jẹ́ ẹranko ọ̀sìn kan tí mo fẹ́ràn àti mo dẹ̀ ní, tí mo dẹ̀ máa ṣètọ́jú rẹ̀ ní gbogbo ìgbà náà, àdíè lẹ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí èèyàn láti ṣe. Àdíè jẹ́ nǹkan tí ó dára tí ó lè yẹ kí èèyàn kí ó máa ṣe ní gbogbo ìgbà tí ayọ̀ bá wà sílẹ̀ síbẹ̀ ni wọ́n ṣe.

Eléyìí jẹ nkan tó dára la máa kọ́ ìgbẹ́ká ilé-iṣẹ́ níbi iṣẹ́. Nitoripe o jẹ nǹkan tó ṣe pàtàkì, ó yẹ kí ènìyàn kí ó máa ṣe. Idi nìyẹn tí mo fi máa ń ṣe àwọn eléyìí. Ó dẹ jẹ nǹkan tó ṣe pàtàkì ná. Eléyìí wà nínú àwọn nkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn. Mo dẹ ma ri dájú wípé mo máa ṣe eléyìí nì ti otọ àti ọnà tó yẹ.

Ṣé o ní orúkọ inági jẹ? Orúkọ inági jẹ́ jẹ́ orúkọ ohun tí mo mọ̀ ní gẹ́gẹ́ bí ẹnyan. À kí n lẹ́ ṣe nǹkan tí mo nífẹ̀ẹ́ sínú ọ̀na máa dárí kí mo ṣe wà ọ̀kàn tí mo nílò láti ṣe ní ọ̀nà tó tọ̀ àti ní ọ̀nà tó yẹ. Àwọn ẹlẹ́yìn ni máa ri dájú pé bí à ó ṣe patakí í ṣi mi náà tí ó detun jẹ́ nǹkan tí ó dára láti máa ṣe ní gbogbo ìgbà.

Ṣé o mọ bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́? Láti ṣe ìrànwọ́ àkọ́kọ́ jẹ́ nǹkan tó dára, mò de máa ń ṣe eléyìí ni ọ̀nà tó tọ́, àti ní ọ̀nà tí ó ṣi yẹ náà. Eléyìí wà nínú àwọn nǹkan tí ó ṣe pàtàkì, tó dẹ̀ yẹ kí ènìyàn kí ó máa ṣe, ìdí nìyẹn tó ń fọmá irá yípò máa ṣe gbogbo àwọn eléyìí tó jẹ́ pé nǹkan tó ṣe pàtàkì ni.

Ṣe o fẹ́ràn coffe abi tea? Ìkàn tí mo fẹ́ran ni tea, tea jẹ́ ǹkan ti ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo dẹ̀nì fẹ́ ṣe, eléyìí jẹ́ ǹkan tí o ṣe pàtàkì gidigidi nítori tí ó máa fún mi ní okun àti agbára. Ó jẹ́ ọ̀nà náà kan lára tí mo fẹ́ran láti rí ẹgbẹ́ ènìyàn ní gbogbo ìgbà náà. Nínú ìtàn ẹlẹ́rìí ni mo máa ń fẹ́ran gbogbo ìgbà.

Irú bàtà wo ni ò fẹ́ rán wọn? Bàtà tí mo fẹ́ rán awọn ni bàtà tí ìdí e gbà pelebe, awọn bàtà. Ǹjẹ́ bàtà kan tí mo lè wọ̀ sáré tí mo de máa wọ̀ gbogbo ìgbà náà? Ojẹ́ bàtà kan tí ó dára lopolopo tí mo de ni fe ṣáyé. Irú bàtà wọ̀nyí ni bàtà kan tí mo fẹ́ rán lati maa wọ̀ náà ni gbogbo ìgbà tí ó dára.

Ṣé o ti sìnà rí? Láti sìnà jẹ́ ǹkan tí mo ti ṣe rí, gẹ́gẹ́ bí ènìyàn tó wà ní lára ọkùnrin tó mọ̀ ọ́n náà, àbí ẹlẹ́yi jẹ̀ ǹkan tí a ṣe patà kí ni gbà tí mo bá sìnà, mo máa ń bẹ̀rẹ̀ ọ̀nà lowo àwọn ènìyàn, èleyí ni mo dẹ̀ máa ń ṣe ní gbogbo ìgbà náà nígbà tí mo bá sìnà gẹ́gẹ́ bí ènìyàn tó si jẹ́ ǹkan tó ṣe patàkí n.